O ṣe pàtàkì mo máa ń mu àwọn ohun mímu protein, ṣùgbọ́n ó ṣe pàtàkì fún mi láti wo ohun tó ń ṣẹlẹ̀ ní àsìkò yẹn tó fìfà tí mo fi fẹ́ mu. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo kan máa ń mu láti kan fi ṣe, ẹ, ìmúdánilárayá mi láti fi ni okun ní ìgbà mìíràn. Ẹ, ìgbà mìíràn tó bá jẹ́ èyí tó tutù, mo máa ń nífẹ̀ẹ́ sí pé kí ń máa mu ní ọ̀pọ̀ ìgbà tó bá ti jẹ́ pé mo rìn ní abé òrùn àbí tó jẹ́ pé ooru wà ní àsìkò yẹn.

Ohun tí bá rẹ̀ ẹni tí ó ń ṣe nǹkan, nǹkan rere, òkè tí bá fẹ́ kí ẹni náà pé e ku orire. Ni ọ̀pọ̀ ìgbà, ọ̀rọ̀ tí mo máa ń sọ jù ni kí n kọ́kọ́ sọ fún ẹni náà wípé congratulations, èyí tó túmọ̀ sí pé ẹ kú oríire o. So wá, wá, wá jẹ mọ́ pé ó, ó, ó depend lórí irú nǹkan rere tí ẹni náà ń ṣe. So fún ìbéèrè kejì, fúnta, aah, nǹkan máa ń sọ fún ẹni náà pé congratulations on your birthday or nǹkan mii tẹni yẹ báa ń ṣe. Ah, óké ohun tí mo máa ń fi ń kún ní ọ̀pọ̀ ìgbà míràn ni wípé bóyá mo fẹ́ post irú ẹni bẹ́ẹ̀ sí orí social media mi kankan. So ohun tí bá ti sọ congratulations on your birthday, ṣé mo lè fi orúkọ ẹni yẹn sí? Kí n dẹ̀tú fi àdúrà rán pẹ́ sí i bíi pé may God bless your new age, tó bá ti jẹ́ pé birthday lẹ́ni ye n ṣe.

Láti sọ nípa wiwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni, a ṣè rí àṣà àti ìṣe Yorùbá ó dùn ní ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ ṣe pàtàkì láti pé kí ọmọkùnrin tí ó bá fẹ́ kí àgbàlagbà kí ó dọ̀bálẹ̀, kí ọmọbìnrin kí ó dẹ̀ ṣe kìní kí ó lọ ní orí òrokun ẹ̀ meéjeji kí ó kúnlẹ̀ fún àgbàlagbà tí ó bá fẹ́ kí wọn. Ohun tí mo máa tún le sọ ni wípé ẹni tí ó máa ń ṣe jù, tí ó máa ń ṣe wíwolẹ̀ àbí ìkúnlẹ̀ jù ni àwọn ọmọdé náà, àwọn ọmọdé ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ṣe pé wọ́n fẹ́ kí àgbàlagbà, tó bá ṣe pé wọ́n fẹ́ kí àgbàlagbà bóyá bí ìyá wọn or bàbá wọn, or kó jẹ́ àwọn tó jẹ́ ẹ́n, tó ní agbára lórí wọn. So ohun tí mo le rí níbẹ̀ nìyẹn and ní ọ̀nà tí a máa tún fi ń gbà láti fi kọ ọmọdé ni pé àti kékeré, nígbà tí ọmọdé yẹn bá sì kéré tí kò bá ì tí mọ̀, eh tí kò ì tí really mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì ni ó ti dára láti bẹ̀rẹ̀ sí ní kọ ọmọdé. Torí ẹ̀kọ́ tí èèyàn bá kọ ọmọdé láti kékeré ni ó máa mọ lára tó máa fi dàgbàlagbà. Ohun tí èmi rí nìyẹn. Só bí à dẹ́ ṣe lè kọ ọmọdé náà ni pé ká máa sọ fún, "òkè tó bá ti di pé o ti ń dàgbà, òkè tó bá ti rí àwọn ènìyàn tó dàgbà jù ẹ lọ máa kí wọn, bá ì lo ṣe máa kí wọn." So ọ̀nà tí èmi rí ti a lè fi gbà kọ ọmọdé niyen.

Mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo máa ń kọ́ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tí mo bá fẹ́ mọ ohun ìmíràn or tí mo bá fẹ́ ṣe nǹkan nígbà mi tí mo dẹ́rí pé à, mi ò mọ̀ nípa ẹ̀ or tí mo try ẹ̀ todí wipé mi ò rí ojútùú ẹ̀. Ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó fún mi láti padà sí orí íńtánẹ́ẹ̀tì láti lọ kọ́ ànd most especially ibi tí èèyàn ti lè kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì jù náà ni YouTube torí mo rí pé ẹ́, ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ènìyàn nílò láti kọ́ ni ó wà ní orí YouTube yẹn. So ó ṣe kókó orí YouTube ni mo rí pé mo ti máa lọ ń kọ́ àwọn nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ohun tí èmi gẹ́gẹ́ bí ènìyàn le sọ nípa ọbẹ̀ ẹ̀gúsí ni wípé mo nífẹ̀ẹ́ sí ọbẹ̀ ẹ̀gúsí. Aah, mo nífẹ̀ẹ́ sí ọbẹ̀ ẹ̀gúsí ṣùgbọ́n ó wá depend lórí wipé bóyá bí ó ṣe taste sí, à, bọ̀ ọ̀pọ̀ ìgbà tó bá jẹ ípé èmi ni mo ṣe fúnra mi ni mo máa ń jẹ torí kò sí ni mo máa nífẹ̀ẹ́ sí èyí tí mo máa ń ṣe. So bí a ṣe máa ń se ọbẹ̀ ẹ̀gúsí ni ípé ní àkọ́kọ́ bí èmi ṣe máa ń ṣe, mo máa ń fi epo sí orí pot, inú pot tí mbá ti gbé pot kaná, màá da epo sí. Ehn, àlùbọ́sà yẹn tí ń ṣe onions mi, mo ti máa ń gé sílẹ̀, màá wá dà á sí, màá fín àlùbọ́sà yẹn diẹ. Tí n bá ti wá din àlùbọ́sà yẹn diẹ, ata tí mo bá fẹ́ fi ṣe, màá wá dà á sí. Tí n ba ti dá ata yẹn sí, so, àwọn ohun tí mo máa ń fi si, àwọn ohun tí mo máa ń add mo bóyá bí ẹ̀ja, pọ̀nmọ́ àti ẹran tí mo fẹ́ fi jẹ ẹ, mo máa dà á mọ́, màá jẹ́ kón bọ́-- kón, kón, kón sè ní ìwọ̀nba. Tí n bá ti wá jẹ́ kí àwọn yẹn se ní ìwọ̀nba, màá wá fi àwọn seasoning, seasoning mi sínú ẹ̀ bí maggi àti iyọ̀ tí mo fẹ́ fi ṣe àti àwọn ohun ìmiràn tó jẹ́ seasoning mo máa ń fi síi. So, tó bá ti wá sè diẹ, mo máa ń fi ẹ̀gúsí yẹn sínú ẹ̀. Tí ẹ̀gúsí yẹn náà bá ti ṣe, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé èmi máa ń fi ẹ̀fọ́ úgú sínú ẹ̀ bó ti ẹ̀ jẹ́ kékeré ní ìwọ̀nba, mo máa ń fi sínú ẹ̀ kí ó ba tu le jẹ́ kí ojú ẹ̀ tu, tu dùn wò yàtọ̀. So àwọn nǹkan tí a máa ń fi jẹ, ko sí oúnjẹ tí a lè fi jẹ ègúsí ní ọ̀pọ̀ ìgbà. A lè jẹ ẹ pẹ̀lú sẹ̀mọ́, a lè jẹ ẹ pẹ̀lù ìyàn, ìyàn tó jẹ́ ohun tí èmi fẹ́ràn dáadáa, dáadáa tí mo ti ẹ fẹ́ràn láti máa fi jẹ ju sẹ̀mọ́ àti ìyàn náà ni. Ṣùgbọ́n àwọn oúnjẹ mí bí wheat náà wà, poundo tí èèyàn lè fi jẹ. Aah, ìgbà tí èèyàn dẹ lè jẹ àwọn nǹkan yẹn, sí èmi kò sí ìgbà tí èmi ro pé èèyàn ò le jẹ ẹ ègúsí. Bi mo de se so, o, o, o possible ko je nkan ti eeyan fe fi je lo maa determine. Iru èmi ń sìn, mi ò láìkí kí n máa jẹ àwọn oúnjẹ olókèlè ní ọwọ́ àárọ̀. So ìgbà tí mo mọ̀ pé mi ò lè fi ègúsí jẹ oúnjẹ olókèlè àbí tí mi ò lè jẹ ègúsí. Since tó bá ti jẹ́ pé pẹ̀lú òkèlè ni ọwọ́ àárọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ ọwọ́ ọ̀sán àti ọwọ́ alẹ́, mo le jẹ ẹ. Ṣùgbọ́n ti n bá fẹ́ jẹ ègúsí ní àárọ̀, mo lè jẹ pẹ̀lú rice, ìyẹn nìkan ni mo lè fi jẹ ègúsí ní ọwọ́ àárọ̀.

Tí n bá lè pàdé, èmi ò, èmi ò, èmi ò, èmi ò ṣe ọkàn mi de pé bóyá mo lè pàdé èèyàn kan tí ó kú, tí ó kú tẹ́lẹ̀, or anything. Èmi ò, èmi ò, kò sí nínú èrò mi, kò sí nínú èrò mi láti pé bóyá mo lè pàdé ẹnì kankan tí ó kú. Ṣùgbọ́n ni tó bá jẹ́ pé ìyẹn lè ṣẹlẹ̀, tó bá jẹ́ pé ìru ìyẹn lè ṣẹlẹ̀, mi ò ní, mi ò really ní èèyàn kan náà, pàtó bẹ́yẹn ní ọkàn. Mi o ni sa derun mi, ibeẹ̀rẹ̀ tí mo lè bẹ̀erẹ̀ náà ni-- actually, ìbẹ̀rẹ̀ tí mo lè beẹ̀rẹ̀ lọ́wọ́ iru èèyàn bẹ́yẹn ni pé, okay, kí ni, kí ni nǹkan tí ó jẹ mọ́ pé tí mo lè ṣe, tí mo lè dúró sí tó jẹ́ pé ó lè máa mú fún mi ní owó. Torí èmi mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé nǹkan tó bá ti lè máa fún èmi ní owó, lè mi máa ní--nìfẹ́ sí láti máa ṣe ní tèmi. And ohun tí mo dẹ̀ máa, tí mo dẹ̀ máa sọ náà ni, kí ẹniyẹ́n kan ràn mí lówó, kó tó wá lè sọ fún mi ohun tí mo lè máa ṣe láti fi rí owó. So kókàn fún mi ní gbogbo ìlànà àti àbí ìtọ́ni ohun gbogbo tí mo nílò fún nǹkan yẹn.